Kí ni o máa ń mú ọ rẹ́rìn? Nǹkan tó má ń mú mi rẹ́rìn jẹ́ àwọn eré adẹ́rìn-ín-pa-ènìyàn. Èyí ló má ń mú mi rẹ́rìn tàbí tí mo bá wà láàárín àwọn ẹlẹgbẹ́ mi, tí a bá dé ń sọ̀rọ̀ tí ó má ń jẹ́ kí ènìyàn rẹ́rìn, àwọn ǹkan wọ̀nyí ló má ń jẹ́ kí n rẹ́rìn.

Báwo ni o ṣe máà ń jí ní òwúrọ̀? Bí mo ṣe máà ń jí ní òwúrọ̀ jẹ́ bí mo ṣe ti fi ẹ̀rọ tó máa ń dún ní agogo mẹ́fà òwúrọ̀ láti jí mi kúrò ní oju oorun. Aago mẹ́fà òwúrọ̀ ni mo sé e si kí o máa dún.

Ṣé o máa n wọ ago ọwọ́? Rárá, mi ò kí n wọ ago ọwọ́ nítorí pé mi ò ní ǹnkan tí mọ̀ n wọ́ lọ́wọ́lọ́wọ́. Mo ma n wo ago látorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, èyí ló ma n jẹ́ kí mọ̀ nǹkan tí ago n sọ.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn òwúrọ̀ nítorí wípé gbogbo àyíká mi yóò wà láti rí kedere. Èyí ni ohun mi tí mo fi fẹ́ràn ìmọ́lẹ̀ ti òwúrọ̀. Ó dára láti wà fún gbogbo ènìyàn láti ríran dáradára.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, àwọn oúnjẹ tó lérò fún ìlera ni mo máa ń jẹ. Èyí jẹ́ ohun tí mo máa ń kọ́kọ́ jẹ ní ọjọ́ òwúrọ̀ torí pé mo nífẹ̀ẹ́ sí ìlera mi torínàá mo sì máa ń jẹ oúnjẹ tó máa ń fún yàn ní ìlera.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí jẹ́ nígbà tí a máa ń ṣeré ní àṣálẹ́. Ta jọ máa péjọ pọ̀ láti ṣe àwọn eré láti máa sọ àwọn ìtàn èyití ó ti kọjá. Èyí jẹ́ ohun tí mo rántí dáradára.

Ṣé o má ń sa eré? Bẹ́ẹ̀ni mo má ń sá eré láti òwúrọ̀ títí di ìgbà fún wákàtí kan lójoójúmọ́ láti jẹ́ kí ìlera mi kó dára. Èyí ló fàá tí mo ṣe má ń sá eré lójoójúmọ́.